Ṣé o mọ bí a ti ń ya àwòrán? À, rárá mi ò mọ bí a ti ń ya àwòrán. iBá ṣe sí ara ilé ni tàbí sí inú ìwé, mi ò mọ bí a ti ń ya àwòrán rárá ni.

Ajọ̀dún wo ni o fẹ́ràn jù? Ẹ Ọ̀pọ̀lọpọ̀ àjọ̀dún ló wà, bọ àjọ̀dún méjì péré ni mo fẹ́ràn jù, àjọ̀dún ẹ̀ ọdún àjọ́ bíi kérésì e kristi àti ti ẹ igba Easter.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Kò sí ohun mímu pàtó kan tí mo lè tọ́ka sí pé, pé èyí ni mo fẹ́ràn jù. Àwọn tí mo ń mu won jẹ́ àwọn olómi èso, ṣùgbọ́n gbogbo wọn náà ni mò ń mú.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ayẹyẹ ọjọ́ ìbí, àbí àjọyọ̀ ọjọ́ ìbí mi ò kí ń máa jadè. Mo máa ń wà nlé ní tin bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi torí pé kò sí owó rẹpẹte náà tí màá fi máa ṣe àríyá.

Ṣé o máa ń fi tùràrí? Mi ò kí ń fi tùràrí. Rárá, mi ò like, mi ò gbádùn tùràrí àti pé ohun tó máa ń jáde láti inú tùràrí, ó ṣe nǹkan tí mo fẹ́ràn rárá.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, èè kó ṣe pé bí a ò wù mí náà, bí bọ̀ kò sí ọ̀nà àbáyọ̀ ni. Nítorí iṣẹ́ mi, a máa ń ṣiṣẹ́ káàkiri, a dẹ le máa gbé oúnjẹ káàkiri, torí náà a ní láti ra oúnjẹ ní òpópónà.

Ṣé o ti fún ní ní ẹ̀jẹ̀ rí? Ehn, mi ò lérò pé mo fún ní ní ẹ̀jẹ̀ rí. Gbèrò láti fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ehn, mi ò kí ń ṣe ìsọdọ̀tun ọkàn. Àti pé ayé ìgbà àwọn Catholic àti ayé ìgbà Anglican ni wọ́n máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Ṣé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Éhn, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tí mo bá rà. Bíi àwọn ọjà wọ̀nyí a máa n kó wọn sí ibi tí ó jẹ́ pé wọn ò tí nì bájẹ.

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo máa ń kọ orin, ṣùgbọ́n kò ṣe pé mo fẹ́ràn láti máa kọ orin. Mo máa ń kọ orin lẹ́ẹ̀kan kan, ṣùgbọ́n kò ṣe pé bí à mo fẹ́ràn àti kọ orin.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? A máa ń rà wọ́n ni. A máa ń lọ sọ́jà láti lọ ra àwọn ìpèsè ohun èlò tí a bá fẹ́ lò. È ọjà ò fi bẹ́ẹ̀ jìnà sí ilé-ọdọ wa. So, a máa ń lọ sí ọjà láti lọ ra àwọn ìpèsè wọ̀nyí.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ẹ ní ilẹ̀ Yorùbá, a máa ń kí àwọn ènìyàn "ẹ káàárọ̀", "ẹ káàsan", "ẹ kúrò lẹ̀" tàbí "ẹ káalẹ́", "o dáàárọ̀", "o dábọ̀". Ẹ̀, a ò kí ń náwọ́ sí "àgbàlagbà" ní ilẹ̀ Yorùbá, a máa ń dọ̀bálẹ̀ kí àgbàlagbà ni.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyewó iṣẹ́ tí ó kẹ́yìn ò dára. Kí a bá gbé iṣẹ́ náà yẹ̀wò, a rí pé àṣẹ iṣẹ́ náà dáradára, àti pé iṣẹ́ tí ó dára tí ó mú owó wá ni.

Ṣé o máa ń jẹ goọ̀mù? Rárá mi ò kí ń jẹ goọ̀mù. Mi ò ní èrò láti jẹ gúọ̀mù, mi ò dẹ fẹ́ láti jẹ goọ̀mù, nítorí pé goọ̀mù kò ṣe nǹkan tí mo fẹ́ràn.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Àbí báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń gẹ irun orí mi ni. Tí mo bá ti yọ díẹ̀, màá gẹ nìdànù. Nítorí pé mi ò fẹ́ tọ́jú irun tó pọ̀ sórí.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Àti ìmọ̀le òwúrọ̀ àti ìrọ̀lẹ́ méjèèjì ni ó dára, eh nítorí pé òrun ò sí ní òwúrọ̀ bẹ́ẹ̀ ni òrun ò sí ní ìrọ̀lẹ́.

Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Àtọ̀wọ̀ wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àforíjì láti ọ̀dọ̀ Ọlọ́run. Èèyàn máa ń bèbè láti ọwọ́ Ọlọ́run kó darí ẹ̀ṣẹ̀ jíni. Tó bá dẹ̀ jẹ́ láti ọ̀dọ̀ ènìyàn náà, a bẹ̀rẹ̀, a sọ fún ẹni náà kí ó dá ẹ̀ṣẹ̀ jíni.

Ṣé o ní ọkọ̀? Rárá, mi ò ní ọkọ̀. Mi ò ti ra ọkọ̀ kankan. Mi ò ní ọkọ̀ rárá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó lérò fún ìlera. Mo máa ń jẹ àwọn ewé. Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ àwọn oríṣiríṣi tó máa ń mú ara yá.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Èmi pẹ̀lú olórí iṣẹ́ mi, a ní ìbáṣepọ̀ tí ó dára. Thóugh mo fi ààyè sílẹ̀ fún, ìbọ̀wọ̀, ṣùgbọ́n a ní ìbáṣepọ̀ tí ó dára.

Ṣé o máa ń wọ ìbọrùn? Àwọn obìnrin ni ó máa ń wọ ìbọrùn. Ọkùnrin ò kí ń wọ ìbọrùn. Ọkùnrin ni mí, mi ò kí ń ṣe obìnrin. Torí ìdí èyí, èmi ò kí ń wọ ìbọrùn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá ni mo fẹ́ràn, ṣùgbọ́n mo fẹ́ràn eré ìdárayá tí àwọn ìjílé Yorùbá ayé àtijọ́ pẹ̀lú àwọn eré ìdárayá àwọn Kristẹni. Àwọn òun yìí ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Ẹ̀, tí mo bá ti lọ sí ọjà lọ ra ọjà, mo máa ń sa àwọn tí mo fẹ́ni, máà wò ó dáadáa. Tí wọ́n bá pákì rẹ̀ tan tí wọ́n bá ń kó wọn, mo tún máa ń tún wò. Tí wọ́n bá kó sínú ọkọ̀, mo máa ń tún wò náà.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìṣẹ́ ju wákàtí lọ lẹ́ẹ̀kan kan, ṣùgbọ́n kò ṣe ni gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Tí ó bá wù mí ni màá ṣe ìṣẹ́ ju wákàtí abi tí mi ò bá ní àgọ dani tí mo lè fi wo àgọ.

Orin wo ni o fẹ́ràn jù? Ehn, mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ orin, ṣùgbọ́n orin ẹnìkan tí ó kọrin tí wọ́n ń pè ní Baba Ara ní ilẹ̀ Yorùbá, orin ẹni ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Mi ò kín ń ṣe ẹni tí ó láàárẹ tàbí ó ní àìsàn kan lára mi torí díẹ̀ yìí mi ò kí ń mu òògùn lójoojúmọ́

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Rárá, mi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sára. Mi rára. Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó mọ̀, tí kò ṣe rà. Ti emi ọba ni, owó dà ní?

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan kan ṣe, ṣùgbọ́n kò ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo mọ bí a ti ń tún ṣe. Àwọn nǹkan díẹ̀ díẹ̀ ni mo mọ bí a ti ń tún ṣe tí mo dè máa ń ṣe.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ ní ojoojúmọ́? Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi. Ehn, ọwọ́ mi ò kín kúrò lórí fóònù mi, àbí ẹ já mo fẹ́ charge rẹ̀ tí mo bá fẹ́ fíná sí i. Sugbọn lẹ̀yìn, gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi.

Àkókò wo ni ọ́fíìsì rẹ máa ń ṣí? Ago mẹ́jọ ni a máa ń ṣí ọ́fíìsì wa. Ni ago mẹ́jọ ni a máa ń bẹ̀rẹ̀ iṣẹ́. Three day, ago mẹ́jọ ni a máa ń ṣí ọ́fíìsì.

Kíni ó máa ń ṣe kí o tó lọ sùn? Mi ò ní nǹkan pàtó tí mo máa ń ṣe tí mo bá fe lọ sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Ṣùgbọ́n mi ò ní nǹkan pàtó kan tí mo sọ pé à lójoojúmó, nǹkan báyìí ni mo máa ń ṣe kí n tó lọ sùn.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà àti àárọ̀ àti ọ̀sán àti alẹ́. Mo máa ń rìn ní àlàáfíà. Mi ò ní ìdènà rárá tí mo bá ń rìn. Mi ò dẹ̀ ní ẹni tó ń yọ mí lẹ́nu rárá.

Báwo ni o kẹ́yìn ìrìnàjò ní iṣẹ́? Ẹ n, mo ṣi rin ìrìnàjò ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Ẹ n, ìrìnàjò wákàtí mẹ́rin àbí márùn-ún. Mo rin lọ sí iṣẹ́ yìí.

Ṣé o gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ̀wọ̀? Mi ò nígbàgbọ́ nínú àwọn àtọwọ́dọ̀wọ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú ká máa já ewé, ewébẹ̀, àwọn ewé igi ká máa ṣe wọ́n fún ilẹ̀ rara. Mo ní ò nígbàgbọ́ nínú òrìṣà.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹyin. Ṣùgbọ́n ó ti pẹ́ díẹ̀ àbí ó ti ṣe díẹ̀ tí mo ti gbé àpò ẹyin torí pé gbogbo wọn ló ti lọ sókè báyìí. Ẹ̀ kò dẹ̀ sí owó tí màá fi gbé àpò ẹyin.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ehn, mo ní ẹ̀rọ yii, bẹ́ẹ̀ ni mo dè máa ń lò.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Èmi kọ́ ni mo máa ń yan àwọn òṣìṣẹ́ tuntun. Àwọn adarí wa, àwọn olórí wa, àwọn tí wọ́n wà níwájú wa. Àwọn ni wọ́n máa ń yan òṣìṣẹ́ tuntun. Èmi ò kì í yan òṣìṣẹ́ tuntun rárá àti rárá.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rín? Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rín. Mi ò tí ì wọ ọkọ̀ ojú irin rí rárá. Ni, mo ṣùgbọ́n mo ń lérò láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, but mi ò tí ì wọ ọkọ̀ ojú irin rí.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ orin, mo de máa ń gbọ́ tí àwọn ènìyàn báa ń sọ̀rọ̀ bí a bá ṣe ń lọ. Ṣùgbọ́n mo máa ń gbọ́ orin nínú ọkọ̀ tí mo bá wà nínú ọkọ̀ tí mo bá ń jáde.

Nígbà- báwo ni ó ṣe máa ń pàrọ̀ ọkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Ẹ́, tí iṣẹ́ bá pọ̀, a máa dá ọwọ́ àwọn kan dúró. A á ṣe àwọn tó jẹ́ pé wọ́n kọ́kọ́ fẹ́ gbà na tí wọ́n ṣe pàtàkì. A dá àwọn iṣẹ́ kan dúró, ká lè ṣe àwọn tí a máa tètè gbé fún àwọn tí wọ́n ni wọ́n.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ẹ kò sí bí mi ò ṣe lè dáhùn fóònù ní ibi iṣẹ́ mi torí pé ibi iṣẹ́ mi ò fì restrictions sí ká máa dáhùn fóònù. Àyè gbà mí tí mo bá fẹ́ dáhùn fóònù ni gbogbo ìgbà ní ìgbàkúgbà.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́, bẹ́ẹ̀ ni mo dẹ̀ lé gun kẹ̀kẹ́. Mo mọ kẹ̀kẹ́ gùn. Oh, mi ò mòó gùn dáradára ṣùgbọ́n mo mọ kẹ̀kẹ́ gùn.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? A ò ní ìgbà kan tàbí àkókò kan tí a máa ń jẹ oúnjẹ alẹ́ lọ́dọ̀ wa. Ó ṣe pé bí a máa ń jẹun kí ago mẹ́fà tó lu tàbí ago méje àbí ago mẹ́jọ tí oúnjẹ bá ti wà ni a máa ń jẹun.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ayárábíàṣá? Ẹ̀, ó ní ìṣòro kí ìṣòro tó bá jẹyọ tàbí tó bá dìde láti ará bí, láti, ẹ́, ará ayárábíàṣá, a pe àwọn tí ó ní ìmọ̀ nípa àti àwọn tí ó lè ṣe wọn dé bá wa ṣe.

Báwo ni o ṣe máa ń gbòòrò àwọn oníbàárà? A máa ń pe àwọn oníbàárà wa lórí ago tàbí lórí ẹ̀rọ ìgbéka wo àbí kí a kàn sí wọn lórí WhatsApp, a send message sí wọn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹ́gbẹ́? Ẹ̀ tí ìṣòro kankan bá jẹyọ láàárín àwọn ẹlẹ́gbẹ́, ẹ tó bá jẹ́ láàárín ènìyàn sí ènìyàn tàbí láàárín àwọn ènìyàn méjì, a pè àwọn méjèèjì, a béèrè ǹkankan tí ó ṣẹlẹ̀ láàárín wọn. A dẹ̀ fi ẹbí fún ẹlẹ́bí, ààrẹ fún alààrẹ.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì kọọkan tó jẹ́ mílógun tó dẹ̀ ṣé pé mi ò fẹ́ sọnù, ìyá bíbí mi ò fẹ́ kó sọnù pamọ́ sí orí cloud kí ń má ba sọ wọ́n nù.

Ṣé orí máa ń fọ́ ọ rárá? Orí ò kí ń fọ́n mi. Mi ò kí ń rogun ẹ̀fọ́rí. Ọlọ́run máa jẹ àrogun ẹ̀fọ́rí. Orí ò kí máa ń fọ́n mi rárá, àti rárá ni. Áàrọ̀, lọ́sàn, àti lálẹ́, orí ò kí máa ń fọ́n mi.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mi ò ní òṣìṣẹ́ kankan tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ mi. Àwọn tí wọ́n ní òṣìṣẹ́ tí ó máa ń ṣiṣẹ́ lábẹ́ wọ́n ni wọ́n máa ń darí àwọn òṣìṣẹ́.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Eh, mo fẹ́ràn, eh, bùbá àti trouser àti ṣòkòtò, bùbá àti ṣòkòtò òun ni mo fẹ́ràn láti máa wọ̀. Eh, mo lè wọ̀ ní àárọ̀ ọ̀sán àti alẹ́. Mo fẹ́ràn bùbá àti ṣòkòtò láti máa wọ̀ ní gbogbo ìgbà. Ní mo lè wọ bùbá àti ṣòkòtò.

Ṣé o máa ń ṣe yoga? Mo máa ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà ni mo máa ń ṣe yoga. Ẹ̀ẹ̀ko kan ni mo máa ń ṣe yoga, kii se ní ọjọ́ Júmọ̀, tori pé mo si ń kọ́ yoga lọ́wọ́ ni.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Kì n lálà burúkú mọ. Mi n tiè lé ránti ọjọ́ tí mo lálà burúkú gbẹ̀yin ó ti pẹ́ tí mo ti lálà burúkú. Mi ò lè rántí ọjọ́ tàbí ọdún náà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kookan ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà nítorí pé mo máa ń lọ sí ibi iṣẹ́. Ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́ tí mo bá wà ilé, mo máa ń sun òórùn ọ̀sán. How many of them? Don't get to the point.

Irú ìbọ̀wọ̀ ìbọ̀sẹ̀, ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Eh, ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn tí mo máa ń wọ̀ ni àwọn tí wọ́n kò tóbi, tí wọ́n ò dè sanra torí fẹ́lẹ́fẹ́lẹ́, tí atẹ́gùn lè máa wọnú ẹ̀, tí ò ní máa mú oru.

Ṣé o ní gíláàsì oorun? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun tí mo máa ń wọ̀ ní ẹnu iṣẹ́ mi tí mo bá ń ṣiṣẹ́. Mo ní gíláàsì oorun tí mo máa fi ń bo ojú tí mo máa ń wọ̀ nítorí oorun.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Mi ò tí è lọ wo eyín rí láti ìgbà tí wọ́n ti bí mi, torí pé mi ò ní àìsàn eyín tàbí àrùn eyín kankan. Eyín ò dẹ́ dùn mi torí ìdí èyí mi ò lọ wo eyín rí rárá àti rárá.

Ìgbà mélòó ni o máa ń jẹ́kí fóònù rẹ gbóná? Én, mi ò máa ń jẹ́kí fóònù mi gbóná, ṣùgbọ́n tó bá ti gbóná, mo máa ń cool ẹ̀ down, torí pé gbogbo ìgbà ni mo máa ń tẹ fóònù mi, ọwọ́ mi máa ń wà lórí fóònù mi ní gbogbo ìgbà. Kò sí ìgbà tí mi ò kí ń tẹ fóònù mi, gbogbo ìgbà ni mo máa ń tẹ.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn méèlì rẹ? Ẹ̀, mo máa ń fi àwọn kan pamọ́, mo máa ń yọ àwọn kan kúrò, àwọn tí wọ́n ò wúlò, màá yọ wọ́n kúrò. Àwọn tí ó dẹ̀ wúlò, màá fi, màá fi wọ́n pamọ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ehn, mo ní aṣọ tí mo fi máa ń sùn. Aṣọ yìí ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Tí n bá ti fẹ́ lọ sùn, tí n bá ti wẹ, màá wọ aṣọ yìí. Òun ni màá fi sùn. Aṣọ náà kò wúwo, ó jẹ́ aṣọ tí ó fẹ́lẹ́.

Ṣé o máa ń ṣe àtúnlo ọkàn? Ẹ́n, mo máa ń ṣe àtúnlo ọkàn lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n mi ò kí máa ń ṣe ní gbogbo ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mi ò kí ń lọ rí dókítà rárá àti rárá torí pé mi ò kí ń ṣàìsàn. Ọ mi ò kí ń ṣe àìsàn rárá nítorí idí ẹ̀yìí mi ò kí ń lọ rí dókítà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Mi ò kí ń lọ sí ìṣẹ́gun òde. Ehn, inú ilé mi ni mo ti máa ń gbàdúrà. Dó, mo máa ń lọ sí ilé ìjọsìn lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n mi ò kí ń lọ fún ìṣẹ́gun òde rára àti rára ni.

Ṣé o fẹ́ràn oúnjẹ tí, oúnjẹ tó ní ata? Ehn, beẹ́ ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata, torí pé tí ata ò bá sí nínú oúnjẹ kò dára. Ṣùgbọ́n mi ò fẹ́ oúnjẹ tí ó ní ata púpọ̀, ṣùgbọ́n tó ní ata díẹ̀ tí mo lè jẹ.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ tí mo fi máa ń ṣe iṣẹ́. Ṣùgbọ́n mi ò kí ń wọ ago ọwọ́ jáde àbí tí mo fi máa ń ṣe fàájì. Ago ọwọ́ tí mo máa ń wọ̀ mo máa ń fi ṣe iṣẹ́ ni.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mi ò ní oúnjẹ pàtàkì kan tí mo máa ń jẹ ní òwúrọ̀. Gbogbo oúnjẹ tí mo bá ti rí tàbí tí a bá gbé kalẹ̀ ní iwájú mi ni mo máa ń jẹ. Mi ò ní oúnjẹ pàtó kan tàbí pàtàkì kan tí mo máa ń jẹ ní òwúrọ̀.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ẹ̀, mi ò ní ọkọ̀, mo máa sọ pé máa ra epo sínú ẹ̀. Rárá, mi ò tí ì ní owó tí màá fi ra epo sí inú ọkọ̀. Torí di, àmi lè tí ì ní ọkọ̀ tó ì lè ra epo sínú ọkọ̀

Ṣé o ní orúkọ ìná gíjẹ? A, mi ò ní orúkọ ìná gíjẹ rárá àti rárá. Mi ò ní orúkọ ìná gíjẹ.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáradára. Mò mọ bí a ti ń wẹ̀ láti ìgbà èwe. Mo dẹ le kọ ènìyàn bí a ti ń wẹ̀. Tori idi eyi, ìṣẹ́ tí mo kọ́ tí mo dẹ̀ mọ̀ to dájú ni.

Báwo ni o ṣè máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ tí mo ní tí ó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ àwọn iṣẹ́ àkànṣe. Mo máa ń yára ṣe àwọn iṣẹ́ yìí torí pé àwọn iṣẹ́ tí kò máa ń mú owó wá dáadáa ni.

Bawo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí mo bá fẹ́ rin ìrìnàjò, èyí tó bá ṣe pàtàkì, òhun ni màá kọ́kọ́ lọ. Àti pé tí a bá fẹ́ rin ìrìnàjò yìí, àá rí pé a kó gbogbo àwọn ǹkan kan tí ó máa wúlò fún wa dání lọ́nà kí ó má di pé a máa má nà owó púpọ̀ jù.

Ṣé o wọ gíláàsì? Ẹ, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò wọ gíláàsì, àti pé mi ò dè máa ń wọ gíláàsì. Mi ò kín ń ṣe ẹni tí ojú ń dùn tí ó máa ń wọ gíláàsì. Ṣùgbọ́n mo máa ń wọ gíláàsì òòrùn tí mo bá fẹ́ ṣe iṣẹ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ẹ̀kọ́ọ́kan ni mo máa ń lọ sí ilé ìjọsìn, ẹ́ọ́ lẹ jẹ́ bí i ẹẹ́kàn lọ́dun tàbí ẹ́ẹ̀mèjì, ẹmẹta, ẹ̀ẹ̀mẹ́rin lọ́dún. Mi ò kí ń ṣe ẹni tí ó máa ń lọ sí ilé ìjọsìn ní ọsẹọsẹ tàbí ní ojojúmọ́

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? À, mo máa ń tọ́jú ara mi dáadáa. Mo máa ń jẹun, mo máa ń wẹ̀, mo dẹ̀ máa ń wọ aṣọ tí agbára mi ba ká. Ṣùgbọ́n mi ò kí ń fi bẹ́ẹ̀ máa jẹun púpọ̀ náà ṣùgbọ́n mo máa ń jẹun díẹ̀díẹ̀. Mi ò dẹ̀ kí ń jáde lọ ṣe àríyá.

Báwo ni o ṣe máa ń ṣe ìdú-ìdúna-àdúrà? Ẹ̀ tí mo bá fẹ́ ra ọjà tí mo bá rí pé ọjà yìí wọ́n, màá na ọjà náà, kí ó lè jẹ́ pé owó tí ó bá wà lọ́wọ́ mi ni màá fi ra, kí owó yìí má bàá pọ̀jù, màá na.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Nígbà mìíràn ni mo dè máa ń lo kọ̀m̀pútà láti kọ ìwé. Ṣùgbọ́n mo sì máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò, mo sì máa ń wọlé ní àkókò. Mi ò kín pẹ́ wọlé, mi ò kín ṣe ẹni tó máa ń rin òde òru. Mo tètè máa wọlé ní àkókò. Mọ pẹ́ ju bí aago méje tàbí aago mẹ́jọ máa tí wọlé.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá mi ò lè yàn kúrò ní ẹnu iṣẹ́ rí. Mi ò kín ṣe ọ̀gá iṣẹ́, ọmọ iṣẹ́ le mí àbí ẹni tí a gbà sí iṣẹ́ ni mí torí ìdí èyí mi ò lè ènìyàn kankan kúrò ní ẹnu iṣẹ́ rí rárá àti rárá.

Ṣé o máa ń rántí àlá rẹ? Kò ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àlá mi, ẹ̀kan kan ni mo máa ń rántí àwọn àlá tí mo máa ń lá, àwọn kan mi ò kí ń máa rántí wọn, mo máa ń gbàgbẹ́

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń kọ lẹ́tà ṣùgbọ́n nísìnyí, message ni a máa ń send. A ò kí ń kọ lẹ́tà mọ́ nítorí pé ayé ìgbà kan ni a máa ń kọ lẹ́tà. A kì í kọ lẹ́tà ní ayé ìsinmi.